Bẹ́ẹ̀ni o, mo máà ń gba àwọn ímélì, ímélì tí ó wúlò fún mi ḿára. Oríṣiríṣi bí i ìṣiri í mélì ló máa ń wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Èyí tí mo ṣe mistake, tí mo ṣe, tí mo ṣèṣì ṣe subscription ohun lílọ́ lílọ́rí àti àwọn èyí tí mo fún àwọn èèyàn jẹ́ pé mo nílò ọ̀ mẹ̀séèjì láti ọwọ́ wọn, gbogbo wọn àpapọ̀ nínú ímélì mi ni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ àjẹkù mi o, tí mo bá jẹ oúnjẹ kù lálẹ́, màá gbé ká ná larọ ọjọ́ kejì, màá kọ́kọ́ fi ṣe, màá fi ronú, màá fi ronú ká tó wá oúnjẹ mi jẹ ní bí i ọwọ́ sàn tàbí ká wá ǹkan mìíràn jẹ ní ọwọ́ àárọ̀ yẹn náà padà. Ṣùgbọ́n oúnjẹ àjẹkù mi, mi ò lè jẹ kó jẹ́ ǹkan tó máa ṣòfò dàádo.

Ṣé mo máa ń dé ní àkókò, ṣé ní àkókò mo máa ń dé ibi iṣẹ́ ni àbí àkókò tí mo máa ń dé ilé padà? Tí ó bá jẹ́ àkókò tí mo máa ń dé ní ibi iṣẹ́, mo máa ń dé ibi iṣẹ́ mi ní àkókò òwúrọ̀ kùtù hà, màá ti dé ibi iṣẹ́ kí n lè ríṣẹ́ igi diṣẹ́ láàárọ̀ kó dọdún pé Òòrùn máa rùn. Tí ó bá dẹ́ jẹ́ àkókò tí mo máa ń délé ni, mo máa ń délé ní ọwọ́ àṣálẹ́ tí ilé òní ti ṣú ju, kí ọkọ̀ má ba di nǹkan tí òní rà fún mi kí n tó rí.

Ìmọ́tótó lọ̀lẹ ṣe rùn, sẹ̀gun àrùn gbogbo. Ìmọ́tótó alákọ̀kọ̀ ikan tí màá ń kókó ṣe kojú wipé tí m bà jí ní àárọ̀, màá kọ́kọ́ fọ eyín mi. Kí àwa tó jẹun nílẹ̀ Yorùbá, a máa kọ́kọ́ fọ ẹnu wa. Nítorí ogbó ijẹkújẹ ta ti jẹ láti alẹ́ ọjọ́ ọjọ́ ẹyì tó kọjá. A máa ní láti fọ kúrò kí n tó wá gba ilé-ìwẹ̀ lọ́, kí n tó lọ bu omi sára, kí n we ogbo ara mi kó dá ṣáká ká tó máa múra bísẹ́

Àwọn nǹkan elo mi tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni àwọn irinṣẹ́ ńlá ńlá tí mo fowó rà, bí i àwọn irinṣẹ́ tó jẹ́ pé owó rẹ̀ wọ́n dé bíi pé mílíọ̀nù náírà ni mo rà. Nítorí náà mo máa ń kẹgẹ̀kẹ̀gẹ̀ ni, kò gbúdò jẹ́ ǹkan tó máa bàjẹ́ dé bíi pé àwọn olè máa láwọn jigbe, ó lè mú ìjàkulè bá mi lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni o, oríṣiríṣi fìlà ni mo máa ń dé. Mo máa ń dé fìlà pentigo, mo dè máa ń dé fìlà abeti ajá. Ṣùgbọ́n fìlà pentigo tí mo máa ń dé jẹ́ fìlà tó jẹ́ pé tí mo bá jáde, mo máa ń dé nítorí oòrùn, tí ń ba lá ń fàní a ti rí umbrella àbí abẹ́ ìbòji tí màá dúró sí lọ síbi iṣẹ́. Fìlà pentigo yẹn ló máa gẹ gẹ́gẹ́ bí nǹkan tí màá fi bo oòrùn kó má ba à pa mí látàrí lọ ibi iṣẹ́

Iná ara mi pé oríṣiríṣi o, mo ò kí na ara mi pẹ̀lú ẹgba, ṣùgbọ́n mo máa na ara mi bí i pé kí n má dín oúnjẹ tí n bá jẹ kú. Tí bá jẹ́ pé oúnjẹ mi ti jẹ́ oúnjẹ tó pọ̀jù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mo máa dínkù sí iwọ́n díẹ̀ ni màá fi máa bá ara mi wí kí n má baa jẹ oníjẹ kú jẹ́ alájẹjù. Bí ọ̀nà tí máa ń gba na ra mi nìyẹn.

Ìmọ̀ tuntun tó wà n tán sì tí mo fẹ́ kọ́ oju ìmọ̀ ìlò AI táwọn èèyàn ń lò nísinyí. Wọ́n ní wípé tí lílò AI máa ń jẹ́ kí ẹ̀eyàn rí iṣẹ́ gidi ṣe, ẹ̀eyàn á dẹ̀ rí ibi ilé iṣẹ́ ńlá, ẹ̀eyàn á rí iṣẹ́ gbà níbẹ̀. Nítorí náà, èmi náà fẹ́ mọ̀ ní mọ̀ nípa ìmọ̀ AI, kí èmi náà jẹ́ òǹgbóǹtarìgi eni tó máa lè máa lo ìmọ̀ tuntun tó ń pè ní AI.

Bẹ́ẹ̀ni, mo máa ń fin tùràrí. Ṣùgbọ́n tùràrí titẹ̀ mi ó kàn jẹ́ ǹnkan tí mo máa ń fẹ́ kí inú yàrá titẹ̀ mi nìkan, inú ibùsun mi kó lè máa rùn dáadáa. Kó máa máa rùn òórùn kó òórùn, bí i òórùn aṣọ tí ó gbẹ àbí òórùn aṣọ tó ti dọ̀tí. Tùràrí máa ń jẹ́ kí òórùn ilè dára. Nítorí náà, mo máa ń fin tùràrí sílé.

Mo lọ sí ọjà ní ìparí ọdún tàwà yìí, ìparí ọdún tó kọjá, ọdún 2025. Mo lọ ra àwọn nǹkan tí màá fi ṣe iṣẹ́ fún àwọn oníbàárà mi, fún iṣẹ́ ọdún. Kò pẹ́ bí ọ̀sẹ̀ tó ká pé ọ̀sẹ̀ yìí náà ni mo lọ sí ọjà. Kò tí pẹ́ púpọ̀ tí mo lọ s'ọjà.

N, mo ti ṣe ìpàdé lórí fóònù dáadáa, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo ṣe é dáadáa nínú ọdún yìí gan ni. Ìgbà tí mo n ṣe àgùnbánirọ̀ mi lọ́wọ́, a máa n pè kan ní CDS, Community Development Service. Ìgbà mi wà nínú oṣù kan, a má n ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́sẹ̀ ní orí fóònù tí gbogbo wa ò ní lọ sí ibi tí wọ́n ní ká ti lọ ṣe CDS, ó máa jẹ́ pé orí fóònù wa la ti máa ṣe ìpàdé náà. Nítorí náà, mo má n ṣe ìpàdé orí fóònù, ó dẹ̀ máa n da kòun gbá yan lásikò, kò dẹ̀ n ná yan lówó.

Mo ò kín gbọ́ podcast bọ̀, ṣùgbọ́n ìkán nu àwọn ọ̀rẹ́ mi, ó ti fìgbá kan sọ fún mi wípé podcast jẹ́ nǹkan tó máa ń pani lẹ́rìn-ín, pé kí n gbìyànjú à ti máa gbọ́. Àmo akọ̀ko ko sì fún mi láti jókòó ti podcast kí mọ̀ọ́ wò, nítorí àwọn tó ń ṣe yẹn gan-an ọ̀nà àti páwo títí wọn là wọ́n ṣe. Emí nàa wà ọ̀nà àtijẹ́ t'ẹ̀mí naà tí màá máa ṣe. Ǹnkan tí mo máa ń ṣe ojú kí n gbómi lọ lẹ́nu iṣẹ́. Àwọn podcast yìí màá ní láti gbé fóònù mi sówọ́ kí mọ̀ọ́ wò wọ́n ni. Torí náà ó je ko mó mi lára láti mọ̀ọ́ wò podcast.

Àwọn èrò mí fún ọjọ́, fún iṣẹ́ ọjọ́ iwájú kò jú wípé kí n ti ní ibi ti tèmi, ibi iṣẹ́ ti tèmi kékeré tó jẹ́ wípé kò ní jìnnà sí ilé mi tí mò ń gbé. Nítorí tí agbàba ti dé, agbára ò ní sì dàbí mọ́. Mo ò ní mọ̀ máa ṣe àwọn wàhálà tí mò ń ṣe nísìnyí, Mo ò ni lágbára atí máa ṣe dàbí mọ́. Nítorí náà èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ò jú wípé kí n ra kan sọ́ọ̀bù mi kékeré sẹ́gbẹ̀ẹ́ yàrá mi kí n dẹ̀ máa ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí agbára mi bá gbé, kí n ṣe, kí n wọlé, kí n sùn, kí n mọ ọ̀sìn mi, ká dẹ̀ jẹ́un ọmọ.